Sọ fún wa nípa odò tí ó wà ní tòsí rẹ tàbí odò èyí tí ó wà ní agbègbè rẹ. Oríṣiríṣi odo oun ni o wa ni agbègbè. Odò yìí sì jẹ́ odò tí àwọn ènìyàn ti máa ń pọn omi. Omi yìí a sì lè lò ó fún oríṣìíríṣìí ǹkan. A lè lò ó fún aṣọ fífọ̀, a lè lò ó fún abọ́ fífọ̀, a lè lò ó fún ìwẹ̀, a sì lè fi dáná. Àwọn ẹlòmíràn sì tún máa ń mu àwọn omi yìí. Ṣùgbọ́n ki a to le mu àwọn omi odo yi agbudọ ri pe a pon ni òwúrọ̀ kùtùkùtù nígbà ti omi na mọ lolo tí omi yìí bá dọ̀tí ní ọwọ́ ọ̀sán, a gbudọ̀ pọ́n fún mímu. Àmọ́ a lè lò ó fún abọ́ fífọ̀ tàbí ká fi wẹ̀ tàbí ká fi ṣe àwọn ǹkan ǹkan mìíràn tí ó yẹ ká ṣe nínú ilé. Àmọ́ kò yẹ ká mọ mu àwọn omi yìí nígbà tí wọ́n bá ti dọ̀tí. Omi dára lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ó máa ń jẹ́ ká fi ṣe gbogbo ǹkan ta bá fẹ́ ṣe nínú ilé. Tí a bá ní omi nílé, a ó lè ra aṣọ fọ̀, a ó rí wẹ̀ wẹ̀, a ó sì lè rí omi mu. Ó dára kí á mọ lo omi. Tí ò bá sí omi, a ò lè rí iṣẹ́ ilé ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Omi dára kí á ní nílé. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ̀nsì sì fìdí rẹ̀ múlẹ̀ wípé ó dára kí ènìyàn máa ń mu omi ní òrékòrè àti ní ìgbàkígbà. Nítorí wípé tí ò bá sí omi ní àgọ ara, ó lè fa àwọn àìsàn kọ̀ọ̀kan sí àgọ́ ara wa. Nítorí ìdí èyí, ó dára kí a máa ń mu omi ní ọ̀sán, òwúrọ̀ àti ní àṣálẹ́. Nítorí wípé wọ́n ní ìṣe èyí tí wọ́n ń ṣe ní àgọ́ ara wa.

Ní èrò rẹ, kí ni àwọn àlejò gbọdọ̀ rí ní agbègbè rẹ? Tí àwọn àlejò bá kọ́kọ́ dé sí agbègbè, wọ́n gbọdọ̀ kọ́kọ́ ríi wípé agbègbè yìí ó jẹ́ agbègbè tó ní àlàáfíà. Agbègbè tí ó rẹwà tí ènìyàn lè rìn jáde ní àkókò tó bá wù ú. Àkókò tí ó bá wù yàn ni ènìyàn gbọdọ̀ lè rìn jáde ní àdúgbò. Nítorí ìdí èyí tí àwọn àlejò bá wá sí àdúgbò, wọ́n gbọdọ̀ kọ́kọ́ ríi wípé àdúgbò yẹn ó jẹ́ àdúgbò aláláàfíà tí ènìyàn ti lè ní àlàáfíà, tí ó sì le è jáde ní àkókò tó bá wù ú, tí ó sì le rí gbogbo nǹkan tí ó bá fẹ́ rà tí ó lè rí rà ní àkókò tí ó bá wù ú. Èyí jẹ́ nǹkan pàtàkì tí àwọn àlejò gbọdọ̀ kọ́kọ́ rí kí wọ́n tó wá sí àdúgbò. Èyí ó jẹ́ kí wọ́n lè gbádùn àdúgbò bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀. Tí wọ́n bá sì ti dé irú àdúgbò tàbí agbègbè báyìí, ọkọ̀ wọn yóò balẹ̀, wọ́n ó sì le è lọ sí ibi iṣẹ́ ní àkókò tó yẹ kí wọ́n lọ sí ibi iṣẹ́, wọ́n ó lè padà dé nígbà ní àkókò tí ó yẹ kí wọ́n padà dé láìsí wàhálà tàbí sún kẹrẹ fà kẹrẹ ọkọ̀. Eléyìí tún jẹ́ nǹkan mìíràn tí àwọn àlejò máa ń wò kí wọ́n tó wá sí agbègbè. Tí sún kẹrẹ fà kẹrẹ ọkọ̀ bá pọ̀ ní ojú ọ̀nà, èyí yóò jẹ́ kí àwọn àlejò kan padà sẹ́yìn, wọn ò sì ní lè wá sí àdúgbò bó ṣe yẹ kí wọ́n wá, wọn ò ní lè rí ọrọ̀ ajé wọn ṣe bó ti tọ́ àti bí ó ti yẹ. Nítorí ìdí èyí, àdúgbò gbọdọ̀ dára.